Èso tí mo fẹ́ràn jẹ ju ni ọ̀gẹ̀dẹ̀. Mo nífẹsí ọ̀gẹ̀dẹ̀ nítorí pé ó máa ń ṣe ara lóore, ó sì máa ń dùn. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ara àwọn èso tí Ọlọ́hun fún ní oore jù nítorí iṣẹ́ tó wà ní ara rẹ̀ àti adùn ti ó wà ní ara rẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ sì jẹ́ ohun tí mo nífẹ̀ sí láti máa jẹ ju ní gbogbo ìgbà nítorí pé óun ni èso tí mo nífẹ̀ẹ́ sí jù. Mo máa ń gbin ọ̀gẹ̀dẹ̀ nítorí pé ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ara èso tó jẹ́ pé ó máa ń sábà ta jù ní àyíká wa níbí tí àwọn èèyàn sì máa ń rà jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So fún idí ẹ̀yìí, mo máa ń gbin tí ó bá sì ti tó àsìkò kíkà lárin bí oṣù méje sí oṣù mẹ́sàn-án, ọ̀gẹ̀dẹ̀ ti máa ń gbó sí táìmu yìí. So èyan ò ká, èyan ò wa ta. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ohun ti ó máa ń tètè ta tó sì máa ń jẹ́ kí owó tètè wọlé sí èèyàn lọ́wọ́. So fún idí ẹ̀yìí, ó máa ń wù mí láti ta lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo sì máa ń fi ń rí owó láti fi ṣe oríṣiríṣi nǹkan. Níbi ọ̀gẹ̀dẹ̀ títà mo ti ra fóònù olówó ńlá bí three hundred thousand. Níbi ọ̀gẹ̀dẹ̀ títà mo ti ṣe oríṣiríṣi nǹkan tó ń léṣe, tún àyíká mi ṣe pẹ̀lú owó tó tó owó. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ohun tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí jù. Àwọn oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ sì ló wà. Àwọn ọ̀gẹ̀dẹ̀ kan wà tó jẹ́ pé ó dùn ṣe bíi juice. Àwọn ọ̀gẹ̀dẹ̀ kan wà tó dùn jẹ. Àwọn ọ̀gẹ̀dẹ̀ kan wà tó dùn dín dòdò. So àwọn ọ̀gẹ̀dẹ̀ kan wà tí wọ́n máa ń fi ṣe èlùbọ́. Àwọn ọ̀gẹ̀dẹ̀ kan wà tí wọ́n máa fi n ṣe dòdò lásán. So oríṣiríṣi àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí náà ló ní iṣẹ́ tí oníkálukú ń ṣe. So ó jẹ́ kí ọrọ̀ ajé rẹ̀ kó máa yá nítorí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ sí láti máa rà á ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí wọ́n sì máa ń fi n ṣe oríṣiríṣi nǹkan, tii wọ́n sì máa ń gbé e jáde lọ sí orílẹ̀-èdè lóriṣiríṣi tí àwọn orílẹ̀-èdè mìíràn wà tó jẹ́ pé wọn ò ní àǹfààní àti gbin ọ̀gẹ̀dẹ̀ yìí so wọ́n máa ń kó wọn lọ sí ibẹ̀ láti tún ta. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso tí ó ní ìwúlò lára púpọ̀ tó sì máa ń ṣe ara lóore. So, ó jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí láti máa jẹ ẹ́, láti máa rà á ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mí tí mo bá ní ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́ pé ó ti ń pọ̀ jù nílé, mo máa ń kó fún àwọn èèyàn, mo máa ń fi ṣe ìtọrẹ fún àwọn èèyàn. Lẹ́yìn ìgbà tí mo bá ta èyí tí mo bá fẹ́ tà tán, èyí tó bá ṣẹ́kù, màá tún fi tọrẹ fún àwọn èèyàn tó bá wà ní àyíká mi láti jẹ tàbí láti fi ṣe nǹkan tí wọ́n bá fẹ́ fi ṣe. Mo máa ń fi ọ̀gẹ̀dẹ̀, mo máa ń fi ṣe ìtọrẹ-anú tí mo sì máa ń fún àwọn èèyàn. So nǹkan yìí ni mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ní ọ̀gẹ̀dẹ̀. Àsìkò tí mio bá ti ní ọ̀gẹ̀dẹ̀, mo máa ń rà jẹ tí mo sì máa ń gbádùn rẹ̀ tí mo sì máa ń fi ṣe ìdárayá fúnra mi láti jẹ. So àwọn nǹkan tí mo máa ń ṣe rèé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí jù tí mo sì máa ń fẹ́ràn láti jẹ ju, tó jẹ́ wí pé kò sí ìgbà tí mo fojú bàá bàì máa jẹ ẹ́ bí mi tí ẹ ni jẹ pupọ̀, màá make sure pé mo sì jẹ ẹ́ díẹ̀. Àwọn èso tí mo tún nífẹ̀ẹ́ sí jù ni bí ọsàn àti pineapple. Pineapple náà jẹ́ èso tí mo nífẹ̀ẹ́ sí jù gidi gan. Ó jẹ́ pé min lè gbójú kúrò níbẹ̀ tí mo bá ti ríi. Mo máa ń sábà rà á tí màá sì jẹ ẹ́. So àwọn nǹkan yìí ni mo máa ń ṣe tí mo fi máa ń múnu ara mi dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Mi ò ní ọkọ̀ o. Ọkọ̀, ọkọ̀ wọ́n ní apá ọdọ wa níbí. Tí èèyàn bá fẹ́ ra ọkọ̀ níbí, èèyàn ó ní tó bí five million fún ọkọ̀ àlòkù. Bí five million, èèyàn ó ní kí èèyàn tó lè ra ọkọ̀. Kí èèyàn sì tó lè dédé ṣàwójọ fi ra ọkọ̀ níbí báyìí à, èmi ò fẹ́ bọ̀. Kò easy láti sáré ra ọkọ̀ ní apá ọdọ wa níbí báyìí nítorí pé ìjọba wa ò kí ń fún wa ni loan ọfẹ. A máa ń ṣiṣẹ́ gidi tàbí t'Ọlọhun ba sí ràn'yàn lọ́wọ́ tí eeyan rí iṣẹ́ gidi tó, tó, tó lówó lórí, ẹ́hẹ́n, eeyan lè ra ọkọ̀. Tí èèyàn bá fẹ́ ra ọkọ̀ tó dára níbí, tó jẹ́ ọkọ̀ gidi tí kò i ṣe ọkọ̀ àlòkù, èèyàn ó ní tó bí ten million naira lọ s'ókè kí èèyàn tó lè rí ọkọ̀ gidi ra níbí. Ni ọkọ̀ tó jẹ́ pé tí wọ́n bá rí pẹ̀lú èèyàn, wọn ò ní, à, ẹni yẹn náà gbọ́n, ó gbìyànjú. So ó jẹ́ ǹkan tí ó jẹ́ kí n dàba wípé boya mo fẹ́ ra ọkọ̀ nítorí à, èmi sì ń try láti survive lọ́wọ́ báyìí, kò sí owó rẹpẹtẹ. Èmi tí ń sọ pé mo fẹ́ kó ten million lọ fi ra ọkọ̀. Tí mo bá rí bí ten million yìí gan iṣẹ́, eh, màá fi dá ilé iṣẹ́ sílẹ̀ fúnra mi ni tí yóò máa mú owó mi wọlé. Kì í ṣe pé ọkọ̀ ni màá lọ fi, ni màá lọ fi owó yẹn rà. Àwọn iṣẹ́ tó wà lọ́kàn mi, tó wù mí kí n ra àwọn irinṣẹ́, àwọn irinṣẹ́ tí wọ́n fi ń rán aṣọ, àwọn irinṣẹ́ ńlá ńlá tó máa ń mú kí iṣẹ́ aṣọ rírán kó yá. Boya bí, eh, weaving machine tàbí bí, eh, jean machine tó máa ma rán àwọn jean, àwọn machine tó máa ma rán àwọn jean. Àwọn machine yìí lówù mí kí n, kí n ra oríṣiríṣi machine tí màá fi máa ṣe mass production. Kí n ra generator, kí n ra àwọn nǹkan tó, tó, tí ó mú kí iṣẹ́ rọrùn. So àwọn nǹkan yìí ni mo lè-- tí mo bá rí ru ten million yìí gan, àwọn, àwọn nǹkan yìí ni màá lọ fi owó náà rà tí mi ò ní ronú ọkọ̀ paapaa. Kí n tó lè sọ pé mo fẹ́ ra ọkọ̀ bí mo ṣe wà yìí, màá ní tó bí ó kéré ju twenty million sí twenty five million naira ni ọwọ́ kí n tó lè dàba wípé boya mo fẹ́ ra ọkọ̀. Nítorí pé mo mọ̀ pé lẹ́yìn ìgbà tí mo bá ti dá ilé iṣẹ́ yìí sílẹ̀ fúnra mi tí mo ná bí i bẹ́yà ten million tàbí fifteen million, ẹ́hẹ́n, mo lè wò pé à mo lè rọju ra ọkọ̀ kékeré kan bí i ọkọ̀ bí i five million tàbí six million kan nínú owó yìí. Kí n sí tún fi owó yòókù dé ọwọ́ nítorí àwọn nǹkan kan tí èèyàn bá fẹ́ fi owó ṣe. So fún idi eyìí, mi ò ní ọkọ̀ nítorí pé n tó wá níwájú mi tí mo fẹ́ ṣe ó pọ̀ ju kí n màá sáré ọkọ̀ rírà lọ. Nítorí pé tí mo bá rí owó tí mo lè fi ra ọkọ̀ gan ní ìsìnyi gan, mi ò ní rà, màá fi kọ́kọ́, màá fi kọ́kọ́ ṣí ilé iṣẹ́ aṣọ mi sílẹ̀ náà tí èmi na o sì mọ pe mo ti ní nǹkan mi tó, tó oun mú owó wọlé. Kì í ṣe pé màá wá ra ọkọ̀ tí ó fún mi ní bùkátà tí màá mọ náà owo le l'orí. Mi ò lè ra ọkọ̀ nítorí pé kì í ṣe ọkọ̀ ni nǹkan to kù mi kan báyìí. Ṣùgbọ́n tí mo bá rí owó, mo lè ra o, mo lè ra dáadáa. Mo ti ní àwọn ọ̀rẹ́ àti àbúrò tó ti ní ọkọ̀ nítorí pé iṣẹ́ tó ń ṣe ó tó ra. So wọ́n ni, asi jọ n fi ń jáde tí wọ́n sì fi ń pa mí lára nígbà kúgbà tí mo bá fẹ́ lò jáde. So kò i ṣe dandan ni wípé kí n rí owó kí n sáré ra ọkọ̀ níìsín. Ọkọ̀ yí ṣe ǹkan tí èèyàn kan dédé ń sáré ra. Èèyàn máa ń wo, eh, bí àpò èèyàn ṣe rí àti àyíká èèyàn. Mo ṣe rí kí ẹ̀yin tó rà nítorí pé bùkátà tí ẹ, bùkátà ọkọ̀ náà ò pọ̀ nítorí pé tí èèyàn o bá wo bí àpò rẹ̀ ṣe rí tó bá sáré lọ ra ọkọ̀, ọkọ̀ náà ó padà g'ori odó ni tí ó padà takú sílẹ̀ tí èèyàn ò ní padà rí lò mọ tí wàhálà o wa já sí ọ̀nà méjì. So fún dè yìí, ọkọ̀ rírà gba, eh, èrò gidi gan. Kí èèyàn ó ròó dáadáa kí èèyàn o tó ṣe nítorí pé tí èèyàn bá lọ kan jú ṣe nígbà mí, ó máa ń fa àbámọ̀ tí èèyàn sì máa wí pé, à, mi ò bá dẹ mọ̀ ìbá tí mọ ra o, mo wá ra tán. Ó di, ó di ìṣọnú fún mi. Tí àwọn èèyàn wà máa fi èèyàn ṣe yẹyẹ wípé à, ìgbà tí ọ mọ̀ pé o ti tó ló kí ni ó rà á fún, ìgbà náà lè èèyàn náà wá mọ̀ wípé, à, mi ò bá dé mọ̀ tí ra o. Tí èèyàn bá fẹ́ ta ní iru àsìkò yìí gan, èèyàn wa tún lè mọ̀ rí èèyàn gidi tó lè rà á lọ́wọ́ eeyan tí wọn o kàn rà ní ira kù rà, tí wọn o rà ní ira pọ̀ńtọ̀ lọ́wọ́ èèyàn. Wọn yóò yan ra níbí six million tí wọn t'an ti wá mọ̀ wípé ẹnu èèyàn ti gbẹ. Èèyàn ti broke, wọ́n lè máa fi bíi two million, three million kan máa fi lọ èèyàn. So fún idi eyi, tí èèyàn bá lọ kan jú ra lásìkò tí ó yẹ kí èèyàn rà, èèyàn á.

Ìdúnadúrà jẹ́ ohun tó gba ẹ̀kọ́ gidi gan, tí gbogbo wa ta sì gbọ́dọ̀ mọ bí a ṣe ń ṣe ìdúnadúrà. Nítorí pé tí a bá ṣe ìdúnadúrà ní ọ̀nà tí ó tọ́, ó máa ń fa àbùkù fún ènìyàn. Bẹ́ẹ̀ ni o sì máa ń fa kí wọ́n tẹ́ ènìyàn láàrin ọjà tàbí ẹni tí èeyàn bá ṣe ìdúnadúrà náà kó tẹ́ ẹeyan tàbí kó lù yàn ní gbajú ẹ, kó take advantage eeyàn. Nítorí pé boya o rí pé ènìyàn ò mọ̀ ǹkan tí kì níyí to worth. Ṣo tí ènìyàn bá lọ pé ní owó tó ju bẹ́ẹ̀ lọ, kó mo lọ gbá eeyan. Tàbí tí eeyan bá lọ pé ní owó tí ò tó bẹ́ẹ̀, kó máa lọ fi ojú burúkú wó ènìyàn. So ìdúnadúrà jẹ́ ǹkan tí ènìyàn gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. Bóyá o fẹ́ ra ǹkan ní ìsìn, o gbọ́dọ̀ koko ṣe àwárí nípa ǹkan tó fẹ́ rà yìí kó wá dì rẹ̀ wò wípé báwo nìkan yìí ṣe tó, báwo ni owó rẹ̀ ṣe tó kó tí kọ́kọ́ béèrè ní àyíká ẹ̀ kó tó lọ mọ̀ ṣe ìdúnadúrà ǹkan yìí. Nítorí pé tí o ò bá mọ̀ nípa ǹkan yìí, ó lè fa kí ẹni tó fẹ́ ra lọ́wọ́ ẹ̀ kó gbáa ènìyàn kó fi owó tí kò yẹ kó fi kún kó fi kún kí eeyan ṣi lọ ra ǹkan tí ó yẹ kí èeyàn rà. Pé ó yẹ kó rà níbí five dollar, owà ti rí pé ò mọ̀ nípa ẹ̀, ó wá lọ tà fun ẹ́ ní ten dollar. So àwọn ǹkan yìí, o ṣe kókó láti kọ́kọ́ mọ̀ na kotí kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ wípé wọ́n ti mọ̀ nípa ǹkan yìí. Kó kọ́kọ́ lọ bí wọ́n lérè kó, kó tí ní ìmọ̀ nípa ǹkan yìí kó tó lọ mọ̀ ṣe ìdúnadúrà. Irú èmi ní ìsìn tí mo bá fẹ́ ra ǹkan, mo máa nkọ́ko lọ béèrè lọ́wọ́ àwọn tí ó ti ní ǹkan yìí tẹ́lẹ̀. Máa lọ béèrè iye tó ń rà. Asiko tó ń rà àti bí ǹkan náà ṣe máa ní quality sí. So kí èeyàn tí mọ̀ irú quality ǹkan tí èeyàn fẹ́ rà, so kó sèsẹ̀ wá lọ ṣe ìdúnadúrà rẹ̀. Ti èeyàn bá sì fẹ́ ṣe ìdúnadúrà ǹkan, ó tún gba ẹ̀kọ́ lẹ́lẹ̀kejì. Tó o bá fẹ́ ra ǹkan ní thirty dollar tó sì tí mọ̀ pé thirty dollar ni ǹkan yìí. Tẹ ni yẹn báwa pé ní sixty dollar, máa bẹ̀rẹ̀ láti orí forty dollar tàbí fifty dollar. Bẹ̀rẹ̀ láti orí twenty dollar. Bẹ́ẹ̀ ni, bẹ̀rẹ̀ láti orí twenty dollar. Owá mọ fi kún díẹ̀ díẹ̀ kí ó máa fi kún díẹ̀ díẹ̀. O lè sọ pé bí, ṣe ó gba ọ̀yà Ẹ jẹ ń san twenty two dollar. Ti eni ná bá ní àa kò gba. Ọ̀ tún lè wo kó tó fi bí three dollar kún. Ọ̀yà Ẹ jẹ ń san twenty five dollar nígbà náà. Tẹ ni ná bá tún máa ní kó gba. Ọ̀yà Ẹ jẹ ń san twenty eight dollar. Ọ̀yà, ẹ̀ sì mọ̀ pé mo ti fi kún owó yìí o. Sé è le gbà lọ́wọ́ mi báyi ni. Tẹ ni iná bá wá fariga tí o ò bá gba. O wà á le sọ wípé, odá thirty dollar ni mo lè ra ǹkan yìí o. Bí iye tó wà lọ́wọ́ mi ni o. Tí ẹni náà o bá gbà, wa ti mọ̀ wípé bọ̀yà owó ẹ ò tó ra ǹkan tó fẹ́ rà ní yen. So kò sí ìjà ńbẹ. Ma máa lọlé. Ṣùgbọ́n kí ẹni náà pé ǹkan ní fifty dollar, ko wá ní ṣe ó gba forty five dollar. Ẹni náà á ní ọ̀yà ẹ mú owó wá. Ko wa wo boya, à kí ni yi ò yẹ kó tó forty five dollar. Ko tún wá ní ṣe ó gba forty dollar. Ẹni náà tún wá wo wípé, odá ẹ mú owó wá. Ko tún wa ro wí pé, aà kí ni yi ò yẹ kó tó forty dollar. Ṣe ó gba thirty five dollar. Ki irú ọjà nínà yìí ó máa ń fa ìjà ó sì máa ń fa èébú tó máa ń fa boyá kí èeyàn méjì kiwon bá ara wọn jà nígbà mìíràn. So fún di èyí, ènìyàn gbọ́dọ̀ mọ̀ nípa ìdúnadúrà ǹkan. Ẹ̀nìyàn gbọ́dọ̀ mọ̀ bí ènìyàn ṣe ń ná ọjà tí ó fi ní fa ìjà tàbí fa kí wọ́n gbá ènìyàn. So gbogbo ǹkan yìí ló ní ẹ̀kọ́ títí ẹ̀ tí ènìyàn sì gbọ́dọ̀ mọ̀ dájúdájú tí ó sì yẹ kí èeyàn mọ̀ sí kí tí ó sì yẹ kí èeyàn mọ ìwúlò ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá fẹ́ ra ǹkan. Àkọ́kọ́ kọ́kọ́ yẹ oun tó fẹ́ rà wò, ṣe ó dá àbí kò da? Ṣé original ni àbí kì í ṣe original? Ṣé ó tọ́ sí owó tí mo fẹ́ san yìí? Ṣé ó buyì kún owó tí mo fẹ́ san yìí àbí wọ́n fẹ́ gbá mi? So èeyàn gbọ́dọ̀ yẹ̀ wò dáadáa kó tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà rẹ̀. Fún di èyí, ìdúnadúrà jẹ́ ohun tí ó ṣe pàtàkì láàrin ẹni tó fẹ́ ra ǹkan àti ẹni tí a fẹ́ tà fún. Nítorí pé ọ̀rọ̀ owó nìkan tá ń sọ yìí. Ẹ̀eyàn sì gbọ́dọ̀ mọ bí èeyàn ṣe ń ṣe ọ̀rọ̀ ajé. Ẹ̀eyàn fún ẹni tí ó bá fẹ́ tà ǹkan, èeyàn gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń ṣe ọ̀rọ̀ ajé gbogbo ǹkan yìí tí ó fi ní fa ìjà tàbí ìgbani ní ẹnu ọjà.

Ẹh nǹkan tó ṣẹlẹ̀ nípa ijó ijó ni pé bí èmi ṣe wà, èmi jẹ́ ẹnìkan tí ọjú máa ń tì mí láti jó gan, mo máa ń tijú àti jó. Ṣùgbọ́n ó ní pati ọ̀rẹ́ wa kan tí a lọ láìpẹ́ yìí tí èmi àti, ẹ́, obìnrin mi ta jọ lọ. Pati yìí jẹ́ pati tó jẹ́ pé àwa ọkùnrin àti obìnrin à pọ̀ níbẹ̀ gan tí wọ́n ṣi play oríṣiríṣi àwọn orin tàkasúfẹ̀ẹ́ tí a lè máa jó sí. Àh! Ṣùgbọ́n ìgbà tí a dé pati yìí, àh! Mi ò mọ ọgbọ́n tí mo fẹ́ dá nítorí pé, ẹ́, ìyàwó mi jẹ́ ẹni tí ó fẹ́ràn ijó púpọ̀ tí yóò ṣe láìki ko mọ́ jó gan. So ó wá jẹ́ pé mi lè, mi lè yẹ ijó yìí sílẹ̀ rárá rárá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà níbẹ̀ tí gbogbo wọn sì ń bá olólùfẹ́ wọn jó. Ṣùgbọ́n ìgbà tí mo wá rí pé kò sí ibi tí mo fẹ́ yẹ ara mi sí, mo wá fẹ́kan lọ mú ògogooró díẹ̀ bí mo ṣe mu ògogoró yìí nìyẹn. Ah! Mo mu ògogoró yìí débi wípé ó sa wọ́nu ọpọlọ mi lọ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní jó ijó yìí nìyẹn. Ah! Mo jó débi wípé ìgbà tí ojú mi ń là ojú sí ń tì mí wípé àh! Irú ijó wo ni mo wá jó yìí ọlọ́run. Mo jó gan an oríṣiríṣi orin tóń play sí ni mo ń jó sí. Wọ́n wá, bí mo ṣe máa wa ń jó ijó yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ó wáa jọ mọ́ wọ́n wá wo èmi nìkan pẹ̀lú bí mo ṣe ń jó yí, bí mo ṣe ń fi òògùn ara jó tí mò ń jó ijó gidi. Mo jó ijó débi wípé òògùn aṣọ tí mo wọ̀ ló dọ̀tí. Ẹ̀hn, ìyàwó tí mo mú lọ́wọ́ gán an, òun gan an kàn wo mi ní wípé irú òde wo lòun ń wá lónìí. Ìgbà tí ojú mi wálẹ́ tàn báyìí bójú ṣe ń tì mí nu wípé àh! Ìdí tí mi fi kí ń fẹ́ jó ni yì o nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí a sá dé ilé, bí wọ́n ṣe ń play gbogbo àwọn kíní yìí fún mi nìyẹn. Mo fẹ́ lè bá wọn jà wípé àh! Ìgbà tí ẹ rí pé mo ti mu nǹkan, ṣèbí ó yẹ kí ẹ wá fà mí kúrò ní ojú ibi tí mo ti ń jó ni kí ẹ lè mú mi kúrò kí n má bá má fi ara mi ṣe ẹlẹ́yà. Kò wá ṣe ni nǹkan tó sọ̀rọ̀ gbọ́gbo wọ́n wá n fi mí rẹ́rìn-ín. Àtijọ́ náà ni mo ti wò wípé mi ò ní máa lọ sí pati bẹ́ẹ̀ yẹn gan an no débi tí màá wò wípé dandan kí n jó. Àh! Ìgbà tí ẹ ti rí pé mo ti ń jó ṣèbí ó yẹ kí wọn lé mú mi kúrò ní ibi pati ni. Kọ́ mú mi kúrò níbẹ̀ kí wọ́n má bá máa, fi mí ṣe ẹlẹ́rìn-ín níbẹ̀. Wọ́n wá, gbogbo wọn wá fi mí sílẹ̀, wọ́n wá ń camera mi níbí mo ṣe ń jó. Ọ̀rọ̀ yìí dùn mí gan, ó jẹ́ nǹkan tó ka mi lára gan débi wípé mo ní láti sọ fún olólùfẹ́ mi wípé láyé láyé rẹ̀, kó gbọdọ̀ sọ irú nǹkan bẹ́ẹ̀ fún mi mọ́. So mo sá fẹ́kan gbójú kúrò níbẹ̀ tí ti tó fi di ijọ́, ẹ́, bí ijọ́ mẹ́rin sẹ́yìn báyìí tí pati kan tuń ṣẹlẹ̀ tí wọ́n ṣe tún ní ẹ ká wá jó níyẹn ibẹ̀ ni mo ti sọ fún wọn wípé èmi ò ní ijó, nǹkan tí mo fẹ́ jó o. Tí wọn ò bá lè ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe, kí wọ́n fi èmi sílẹ̀ sí àyè ara mi kí n dáwà. Ìbẹ̀ ni gbogbo wọn tí ń fi mí ṣẹ́, gbogbo wọn sì ń fi mí rẹ́rìn-ín ni wípé àh! Sébi ìwọ ló jó níbi pati kan níjọ́ yẹn tí inú wa dẹ́dùn pé ojo tí ẹ ò tún má lè jó fún wa léni ni. Mo ní ẹ́, mo ti mọ̀ pé ẹ̀ ń wáini mi ni. Ẹ fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ni ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀, mi ò ní sọ̀rọ̀ rárárárá. Ohun tó bá wú yín kí ẹ ṣe. Mo sá sọ fún wọn ni wípé ní òní yiò, mi ò ní jó. Bí àwọn ọ̀rẹ́ wa kan náà ṣe jáde nìyẹn ti i, wọ́n bẹ̀rẹ̀ ijó ni ẹ́. Wọ́n ṣe pakuru mọ́jo báyìí, èmi saá jókòó sí ibi tí mo jó kó sí, mo saa ń wò wọ́n. Wọ́n gbé ọtí wá fún mi pé bóyá tí mo bá tún ti mu ọtí yẹn wípé bóyá máa lè jó. Mi ò wọ ọ̀dọ̀ wọn gan débi tí mo máa tì ẹ mu ọtí. Fẹ́ kan tẹ́lẹ̀ èmi ee ṣe ẹni kan tó máa ń mu ọtí. Mo kàn wò wípé kí ń lè mú inú àwọn èèyàn dùn níjọ́ náà ni mo fi wò wípé bóyá tí mo bá mu ọtí dié wípé bóyá, ẹ́, máa lè jó díẹ̀. Mi ò mọ̀ wípé ó máa yí wò fún mi bẹ́ẹ̀yen. Àtijọ́ náà báyìí ni mi ò tí mu ọtí mọ́ tí mo ti ń sá fún ọtí gan, pàápàá jù lọ àwọn tí mo mọ̀ pé kò ní àǹfàní ibi kankan tó ń ṣe fún wa ara. Mo stop ẹ láti máa mú. Mi ò dẹ̀ kí ń rìn àwọn pati bí mo ṣe máa ń rìn tẹ́lẹ̀, mo stop ẹ nítorí ijó tí ò nítumọ̀. Ni mo fi stop gbogbo àwọn pati. Kódà gan o ní àwọn pati tó yẹ kí n lọ ní àná, mo mọ̀mo máa lọ nítorí àtijọ́. Mo kàn lè fi owó díẹ̀ ránṣẹ́ sí ẹni tó ni pati kó má bínú wípé mi ò wá torí mo mọ̀ wípé tí mo bá lọ, màá tún fẹ́ ṣe kọjá ìyà ara mi. So àti ìgbà náà ni mo ti ń sá fún àti lọ sí pati kí n má bá jó ijó. Èmi kì ṣe ẹni tó fẹ́ràn ijó jíjó nítorí pé ojú máa ń tì mí. Èmi sì fẹ́ kí àwọn èèyàn máa fi mí rẹ́rìn-ín tí mo bá ń jó. Ó pè mí kí n wà ní kọ́rọ́ yàrá kí n máa jó ijó fúnra mi ju kí n wà ní gbangba ìta kí n máa jó ijó lọ. Mi ò fẹ́ràn ijó jíjó rata bó ti lè wù kó mọ bẹ́ẹ̀ ni.

Wákàtí tí mo máa fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́, eh nítorí pé èmi jẹ́ ọ̀gá ibi iṣẹ́ mi, ni mo se máa ń siṣẹ́ láti ilé. Inú ilé tí mò ń gbé ni mo ti ń ṣiṣẹ́. So ìdí èyí mi ò kí ń ní iye wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́. So ṣùgbọ́n mo ní mo máa ń ṣiṣẹ́ fún bí i wákàtí bí i mẹ́fà sí méje lójúmọ́. Nítorí pé, nítorí pé bó ṣe jẹ́ iṣẹ́ ara mi yìí náà mi ò gbọ́dọ̀ tún fi àkókò ṣèrè, mi ò gbọ́dọ̀ fi iṣẹ́ mi ṣèrè. So fún dé yìí mo máa ń ṣiṣẹ́ fún bí i wákàtí márùn-ún ó kéré jù, wákàtí márùn-ún, wákàtí mẹ́fà méje ni mo fi máa ń ṣe ní ojúmọ́. Àwọn àsìkò yìí ni àsìkò tí mo fi máa ń gé aṣọ tí mo sì máa ń fi rán aṣọ. Ìgbà mí mo lè máa ṣiṣẹ́ gan-an nílé kó jẹ́ wípé àwọn wákàtí yìí ni mo fi máa ń gbé aṣọ tàbí iṣẹ́ tí mo bá ti parí lọ fún àwọn tó ní iṣẹ́ wọn. So àwọn wákàtí jẹ́ àwọn wákàtí tí ó ṣe kókó gan tí mi ò sì fi ń fi ṣèrè. Àwọn wákàtí jẹ́ wákàtí tó jẹ́ pé mo máa ń fi ṣe iṣẹ́ gidi gan tí mi kì í dàpọ̀ mọ́ eré ṣíṣe tàbí nǹkan mi. Àwọn wákàtí jẹ́ wákàtí tí ó jẹ́ wípé àsìkò tí mo bá ń ṣe iṣẹ́ náà mi ò kí ń bá ẹni kankan rojọ, mi ò sì kí ń bá ẹni kankan ṣeré kí n lè mọ̀ wípé tó bá jẹ́ wákàtí márùn-ún ni mo fẹ́ fi iṣẹ́, kí n mọ̀ wípé wákàtí márùn-ún yìí ó ṣe iṣẹ́ ó sì mo rí èsì iṣẹ́ tí mo fi wákàtí márùn-ún ṣe. So àwọn wákàtí yòókù ni mo fi máa ń ṣe àwọn nǹkan mi bọyà bí i tún le ṣe tàbí ẹ́ jẹun tàbí tí mo bá fẹ́ sáré jáde ṣeré lọ. Àwọn wákàtí yòókù ni mo máa ń fi ṣe. Àwọn wákàtí yòókù yìí ni mo máa ń fi ṣe àwọn nǹkan mi ìbọn yà fi wá iṣẹ́ mi ṣe tàbí fi wá ọ̀rọ̀ ajé mi ṣe. Eh ṣùgbọ́n àwọn wákàtí tí mo fẹ́ ń ṣiṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn olùdíwọ́ tí wọ́n fẹ́ wá di mi lọ́wọ́ láti máa lè ṣe iṣẹ́ tó yẹ́ kí ń ṣe ní àwọn wákàtí yìí tí mo sì máa ń fi àkókò yìí tí mọ́ mọ lé wọn kúrò. Ìgbà mìíràn mo lè tilẹ̀kùn mi lẹ́yìn kí n fi ìbá lẹ́mọ́ba wọn ro ẹjọ́. Nítorí pé tí wọ́n bá ti dé bẹ́ẹ̀yen wọ́n mọ kó ẹjọ́ wá. Àwọn ẹjọ́ tí ó kan mi lápá, tí ó kan mi lẹ́sẹ̀ ni wọ́n ó kó wá wípé ká jọ mọ́ ọ rò tí wọn ó fi máa fi dènà àkókò iṣẹ́ tèmi. So mọ́ wá máa ń sọ fún mi wípé tí wọ́n bá ti rí pé mò ń ṣe iṣẹ́ báyìí kí wọ́n má mọ wá dá mú mi mọ́, kí wọ́n má wá disturb mi mọ́ nítorí pé àsìkò iṣẹ́ tèmi ni, àsìkò eré ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀. Kódà gan-an àti jẹun gan-an fúnra lára mi nígbà mi ò mọ́ ń di òògùn fún mi nítorí pé èmi kì í fẹ́ kí n fi àwọn wákàtí yìí ṣe eré lára nítorí pé iṣẹ́, iṣẹ́ ojoojúmọ́ eh tí mo, mo ti, mo ti máa ń la bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ ní ọ̀sẹ̀ mi sílẹ̀ láti ọjọ́ Monday ni mo ti máa ń la àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe sílẹ̀ láti mọ bí mo ṣe yára sí tàbí bí mo ṣe tètè gbọdọ̀ deliver àwọn iṣẹ́ sí. So àti Monday yìí ni màá ti mọ wípé iṣẹ́ ilé wákàtí mẹ́rin ni màá fi ṣe, iṣẹ́ ilé wákàtí mẹ́ta ni màá fi ṣe tí màá ti kó gbogbo wọn sí ẹ̀ka kọ̀ọ̀kan sílẹ̀. So ó ti fi hàn wípé ní ojúmọ́ mo ti ní iye iṣẹ́ tí mo máa ń ṣe ní ojúmọ́. Tó bá jẹ́ wákàtí márùn-ún ni mo fẹ́ fi iṣẹ́, tó bá sì jẹ́ wákàtí méje ni ó ti ní iye aṣọ tí mo gbọdọ̀ parí láàárín wákàtí méje yìí. So fún idi éyìí mi kì í fẹ́ fi àwọn àkókò yìí, mi kì í fẹ́ fi tàfàlá nítorí ìdí èyí mo máa ń sá fún àwọn tí mo bá mọ̀ wípé wọ́n lè fa ìdíwọ́ fún mi tàbí tí wọ́n lè máa rò mí lẹ́jọ́. Mo máa ń gbìyànjú àti tì wọ́n síta kí n tilẹ̀kùn mi lẹ́yìn kí n lè ráyè kọjú sí iṣẹ́ mi, kí n lè ráyè ṣe iṣẹ́ dáadáa. So àwọn àkókò yìí ni àkókò tí mo máa ń fi wà productive tí iṣẹ́ mi sì fi máa ń yá gidi gan nítorí pé èmi nìkan ni mo máa ń ṣe. Àwọn àkókò yìí sì ni mo máa ń lò láti fi gbọ́ orin oríṣiríṣi, àwọn orin àmúṣẹ́ya, àwọn orin tí ó jẹ́ pé tí mo bá ń gbọ́ wọn báyìí inú mi máa ń dùn láti ṣe iṣẹ́ àṣekára, iṣẹ́ àṣekánjú ni mo máa ń ṣe ní àwọn àkókò yìí tí mi sì fẹ́ kí ẹni kankan kó di mi lọ́wọ́ paapaa. Àwọn àkókò yìí jẹ́ àkókò tí mo máa ń fi ń ṣiṣẹ́ tó jẹ́ pé tí mo bá sì ń fi, tí mo bá ń ṣe iṣẹ́ yìí, ọkàn mi máa ń wà níbi iṣẹ́ mi. Kódà gan-an nǹkan mi ò kí ń wọ orí mi yàtọ̀ sí iṣẹ́ tí mò ń ṣe yìí. Àwọn àkókò yìí mi sì lè jẹun, mi ò lè bá ẹni kankan sọ̀rọ̀ nítorí pé mo ti la gbogbo iṣẹ́ mi sílẹ̀, mo sì fẹ́ kí iṣẹ́ mi kó yọrí láyọ̀, kí gbogbo ẹ̀ kó sì jáde, kí àkókò tó pé kí n lè ráyè sinmi tàbí ṣe eré tí mo bá fẹ́ ṣe. Àwọn àkókò yìí jẹ́ àkókò tí mò máa ń fi ń ṣiṣẹ́ gan-an tó sì jẹ́ wákàtí iṣẹ́ fún mi tí mo fi ń fi wọ́n ṣeré rára bó ti lè wò ó kó mọ̀. Àwọn wákàtí yii ó mọ̀ ọ́n bọ́ sí bí àárọ̀, mo máa ń nífẹ̀ẹ́ ṣe láti bẹ̀rẹ̀ iṣẹ́ mi láti bí ọwọ́ ago méjọ àárọ̀ títí di bí ọwọ́ ago méje sí ago, ago mẹ́ta ọ̀sán. Tó bá ti di bí ọwọ́ ago.

Ìgbà tí mo wà ní kékeré, tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wọ́n máa ń pè mí ní àwọn orúkọ iná igi jẹ kan tí mo sì máa ń bá wọn jà gidigidi gan sí. Àwọn orúkọ ọ̀nà igi jẹ yìí, ó jẹ́ orúkọ tó máa ń pani lẹ́rìn-ín gidigan tí mo sì máa ń fi ń, fi ń jà. Mo máa ń bá wọn jà nítorí pé mi ò kí ń fẹ́ gbọ́ orúkọ yìí paapaa. Wọ́n sì máa ń pè yàn ní orúkọ iná igi jẹ. Bí ẹ ní àtàrí bí èèyàn bá ṣe ń wùwà tàbí bí èèyàn bá ṣe ń sọ̀rọ̀ tàbí bí iṣẹ́ èèyàn bá ṣe rí ni wọ́n sì máa ń sọ pé yàn ní orúkọ iná igi jẹ. Àwọn orúkọ iná igi jẹ tó ń pè mí nígbà náà ni bí Kẹ́kẹ́kẹ́. Kí sìní ìdí tí wọ́n fi máa ń pè mí ní Kẹ́kẹ́kẹ́. Wọ́n ní nígbà tí mo sì kéré gan, tí mi ti gbọ́n wípé mo níìfẹ́ sí ẹyin gan, ẹyin jíjẹ. So ẹyin yìí tí wọ́n bá ti wá fẹ́ bó ẹyin yìí fún mi, tí wọ́n bá ti fi gbá ara ògiri, yóò wá dún kẹ́kẹ́. So kẹ́kẹ́ yìí ni mo máa ń fi pé ẹyin. Tí mo bá ti wá fẹ́ jẹ ẹyin, màá máa sọ pé mo fẹ́ jẹ kẹ́kẹ́kẹ́. So kẹ́kẹ́kẹ́ yìí ni wọ́n máa ń pè mí tí èmi ò sì mọ ìtumọ̀ rẹ̀ tí mo máa ń bá wọn jà wípé kí ẹ máa ń pè mí ní Kẹ́kẹ́kẹ́ mọ. So wọ́n sì máa ń fi mí rín ẹ̀rín gan ní ìgbà náà gidigan. Èyín tó wà lọ, ìgbà tí àwọn ẹ̀gbọ́n mi tó máa sọ fún mi wípé tí àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ nígbà náà ni ẹyin àti ẹ̀pà. Ẹ̀pà jẹ́ ǹti a máa ń jẹ dáadáa ní apá ọ̀dọ̀ wa níbẹ̀ báyìí. So wọ́n wá ní tí mo bá fẹ́ jẹ ẹ̀pà náà ní táìmì yìí, màá sọ pé ẹ̀pọ̀n. Ẹ̀pọ̀n ni mo máa ń pe ẹ̀pà. Wọ́n wá máa ń pè mí ní Kẹ́kẹ́kẹ́ Ẹ̀pọ̀n nígbà náà wípé àwọn nǹkan tí mo máa ń pè tí mi kì í pè dáadáa nígbà náà, òhun ní wọ́n wá máa ń fi, fi mí ṣeré, wọ́n máa ń fi mú mi ṣeré láti fi gbọ́ ọ̀rọ̀ ẹnu mi tàbí ǹkan mi. So ẹ̀pọ̀n àti ẹ̀pà àti Kẹ́kẹ́kẹ́ ni wọ́n máa ń fi ní orúkọ iná igi jẹ tí wọ́n máa ń pè mí nígbà tí mo kékeré. Ìgbà tí mo tó wá dàgbà dé àwọn apá ibìkan, ní wọ́n tó wá tún yí orúkọ iná igi jẹ yìí padà, wọ́n máa ń fi, wọ́n máa ń pè mí ní Gba'mọ́-nígbò. Wọ́n ní kí n ìdí tí àwọn fi máa ń pè mí bẹ tí mo sì máa ń bínú wípé mi ṣe Gba'mọ́-nígbò. Wọ́n ní ìgbà tí mo wà ní kékeré pé tí mo bá fẹ́ bá àwọn ẹlẹgbẹ́ mi jà wípé mo máa ń sọ pé màá gbá ọ nígbò ó, màá gbá ọ nígbò ó. So ǹ ti ìdínà tí wọ́n fi sọ mí ní Gba'mọ́-nígbò, o wá jẹ́ àwọn nǹkan tó máa ń pami lẹ́rìn gan púpọ̀ wípé àà, ṣe èmi náà ni mo máa ń sọ gbogbo àwọn nǹkan yìí nígbà tí mo kékeré. Wọ́n wá ní à bẹ́ẹ̀ ni o pé àwọn ìṣe sí mi òní yẹn nígbà náà. Nítorí pé mo jẹ́ ọmọ kan tí ó burú gan nígbà kékeré tí mo sì kì í fi gbogbo ara bá èèyàn ṣeré yàtọ̀ sí pé ẹni tó bá ṣẹ̀ mi báyìí kí ń bá a jà, kí ń sọ pé màá gbá wọn nígbò ó, màá gbá wa nígbò ó. Àti ìgbà náà ni wọ́n wá mọ fí ń pè mí ní Gba'mọ́-nígbò. Ó wá ṣẹlẹ̀ dé bi wipé mo wá ti wọ ilé ẹ̀kọ́ girama, secondary school. Ìgbà tí mo wà ní JSS 1, ìgbà náà mo jẹ́ ẹnìkan tó lómi lára dáadáa tí mo sanra, tí ọwọ́ ìyá ò tí bà mí paapaa bí ọwọ́ ìyá ṣe bà mí ní ìsìn. Ìgbà náà mo ń jẹun dáadáa. Mo ń jẹ oúnjẹ ẹ̀mẹ́jọ, ẹ̀mẹ́ta gàn lọjúmọ́ débi wípé oúnjẹ ò ń ṣe ìṣòro mi. Kò yàtọ̀ sí ìgbà tí mo ti di gènde tan nìsìn tí ohun gbogbo ǹkan ti lé kokokoko. Ó jẹ́ pé àti jẹun ẹ̀ẹ̀kan gan ìṣòro ni. Ṣùgbọ́n nígbà náà mo sanra, mo lómi lára nígbà náà gan. Níbi wípé tí àwọn ọ̀rẹ́ mi bá fẹ́ pé mi bá wọn wò ní ìrókò ni mí. Wípé torí pé mo sanra, wọ́n máa ń pè mí ní ìrókò. Mo ní à sé iná igi jẹ tẹ́ẹ́ yìí náà tó fẹ́ fún mi ni. Ẹ pè mí lẹ́pọ̀n ẹ̀pọ̀n, mi ní kẹ́kẹ́kẹ́ mọ́, débi tí ẹ pè mí ní Gba'mọ́-nígbò. So èmi tó ni ìrókò báyìí nítorí pé mo sanra. Ṣùgbọ́n kò ju bí ọdún kan sígbà náà lọ tí mo kúrò ní ilé ìwé náà tí mo lọ sí ilé ìwé public school tó wà ní àyíká ọ̀dọ̀ wa ni mo àwọn àkókò yìí mo ti ń na ọrùn, mo ti ń gaṣí ṣó. Ẹ́hn! Mi ò, mi ò, mi ò sanra bí tẹ́lẹ̀ mọ́. Wọn wá pè mí ní àwọn orúkọ yìí mọ́. Tá lọ títí tí ẹ́ mo fi fẹ́ parí secondary school tí mo fi parí secondary school náà. Àsìkò yìí gan gan ni mo wá bẹ̀rẹ̀ sí ní wá orúkọ tí mo le péra mi tó jẹ́ orúkọ tí ó lọ, tí ó ní ìtumọ̀ tó sì lọ far gan tó jẹ́ pé ó ní ìtumọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ rẹ̀ sì ní ǹkan tó dá lé lórí ni mo wá wò wípé orúkọ wò ni kí ń sọ̀rọ̀ mi ni mo wá fi sọ̀rọ̀ mi ní Evergreen. Evergreen ni orúkọ iná igi jẹ tí mo wá ń jẹ láti ìgbà náà títí di ìsìn yìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ti mọ̀ mí mọ̀ tó jẹ́ pé tí ẹ bá lọ sí orí Facebook, orí Twitter, orí Instagram, tí ẹ bá wá Evergreen yìí ẹ máa bá orúkọ mi níbẹ̀. Evergreen yìí ni brand name fún iṣẹ́ tí mò ń ṣe. Isẹ́ fashion designer tí mò ń ṣe. Evergreen ni wọ́n mọ̀ mọ̀ mí tí mo sì fi ń ta òjá mi.

Ah ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ kan pàtàkì nínú ìgbésí ayé mi tí ó sì jẹ́ pé gbogbo ìgbà tó bá ń bọ́ sí bá yí inú mi máa ń dùn tí mo sì máa ń yọ ayọ̀ láyọ̀kún ní ọjọ́ náà. Ọ̀nà tí mo máa ń gbà ṣe àjọyọ̀, ẹ́, ọjọ́ ìbí mi pọ̀ gan ní torí pé mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pé ìjọ báì báì ni ìjọ ìbí mi tí wọ́n sì máa ń bá mi dunnú tí wọ́n sì máa ń bá mi yọ̀ gan. Ní torí pé ọjọ́ ìbí ó jẹ́ ọjọ́ kan pàtàkì nínú ayé àwa ẹ̀dá tó jẹ́ pé ó yẹ ká mọ yọ sí ọ̀tọ̀ ká sì mọ fi gbé orúkọ Ọlọ́run ga. Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọ̀nà bí méjì sí mẹ́ta. Àkọ́kọ́ láàárọ̀ kùtùkùtù ní ọjọ́ ìbí mi, mo máa wọkọ́ ń bá Ọlọ́run sọ̀rọ̀, gbogbo ohun tí mo fẹ́ àti ohun tí mo ò fẹ́ kó lọ́un yọ kúrò ní ayé mi, kó lọ́un fi kún ayé mi. Ní torí pé ọjọ́ ìbí jẹ́ ọjọ́ àṣẹ fún èèyàn ó sì jẹ́ ọjọ́ pàtàkì tó jẹ́ pé ó yẹ kí èèyàn lè bá Ọlọ́run sọ̀rọ̀, kí èèyàn bá Ọlọ́run dá májẹ̀mú ohun tí ó fẹ́ ní ìgbésẹ̀ tuntun yìí, kí Ọlọ́run kó fún wọn, kí Ọlọ́run sì yọ èyí tí èèyàn ò fẹ́ kúrò, kí Ọlọ́run tó ayé èèyàn bí èèyàn ṣe fẹ́ àti bí ó ṣe rọ̀ ọ́n náà lọ́rùn, kí Ọlọ́run fún èèyàn ní ìfọ̀kànbalẹ̀ àti ìlọsíwájú lórí ìgbésí ayé èèyàn kí ayé èèyàn máa wà bí ó ṣe wà tẹ́lẹ̀ mọ́, kí ayé èèyàn tún dà ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. So àwọn nǹkan wọ̀nyí ni èmi ń wò pé ó dá láti kọ́kọ́ máa bá ẹlẹ́dàáyọ̀ sọ̀ ní ọjọ́ ìbí èèyàn kí gbogbo nǹkan kó lè bọ́ sí ìpò bó ṣe yẹ kó bọ́ sí. Ẹ̀, kejì ni láti ra oríṣiríṣi ẹ̀bùn fún ara ẹni ní ìjọ ìbí. Ní torí pé ìjọ ìbí jẹ́ ìjọ tí wọ́n bí èèyàn sí ayé. Tí ìyá èèyàn bá sì wà láyé ní àkókò yìí, kí èèyàn ra ẹ̀bùn tó ṣe pàtàkì kí èèyàn ra fún un. Ní torí pé láìsí ìyá kò sí èèyàn ní ìjọ náà. Ní torí pé ìyá ni ó ṣe alátọ́kùn, ẹ́, ẹni wáyé ní irú ọjọ́ yìí tó sì jẹ́ kí èèyàn lè wà láyé ní ọjọ́ tí èèyàn ṣe ọjọ́ ìbí yìí. So kí èèyàn wú lórí kí èèyàn ra ǹkan fún un, ǹkan tó lè mú kí inú rẹ̀ dùn, tó lè mú kí ọkàn rẹ̀ yọ̀ kó tún lè ṣe ìwúre àdúrà fún èèyàn. So àwọn nǹkan yìí ni mo rí ní ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta ni pé irú ọjọ́ ìbí yìí ó yẹ kí èèyàn ṣe, ẹ́, ẹ́, ẹ́, ìtọrẹ anú fún àwọn aláìní ní irú ọjọ́ yìí. Ní torí pé kì í ṣe ọgbọ́n orí tàbí mímọ̀ọ́ṣẹ ni èèyàn fi wà láyé láti ṣe ọjọ́ ìbí mi. So irú ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí ó yẹ kí èèyàn ṣe ìtọrẹ anú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò ní láti fún wọn ní jíjẹ, mímu àti níná kí ọkàn wọn náà kó lè balẹ̀ kí inú tiwọn náà kó lè dùn. Ó dà paapaa ju lọ nínú àwọn aláìní yìí tí èèyàn bá tún wá rí pé, ẹ́, èèyàn bá ẹni tó ń ṣe ọjọ́ ìbí èèyàn pàdé ní irú ọjọ́ yìí kí èèyàn tún ra ṣọṣo lọ́rùn kí èèyàn mú inú rẹ̀ dùn. Ní torí pé tí ó náà bá ní àǹfààní àti ná owó tí èèyàn náà ní, ọ̀hun náà lè ṣe ju bẹ́ẹ̀ lọ tàbí kí ohun náà kò ṣe bí èèyàn ṣe ṣe. So fún dè yìí ó dá kí èèyàn máa mú inú èèyàn dùn ní ìjọ ìbí èèyàn kí inú Ọlọ́run náà kó lè yọ sí èèyàn láti gbọ́ àdúrà èèyàn láti tún la ọdún mi já. Àwọn nǹkan wọ̀nyí ni mo rí pé ó ṣe kókó ní ọjọ́ ìbí láti máa ṣe tí mo sì máa ń ṣe àjọyọ̀ rẹ̀. Kàkà kíri mo máa ń jáde lọ sí patí lóríṣiríṣi. Tè mí náà sì máa ń dá patí sílẹ̀ fún ara mi ní ọjọ́ ìbí mi láti ṣe àjọyọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń wá, wá láti bá mi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí tí wọ́n sì gbé, ẹ́, oríṣiríṣi ẹ̀bùn wá. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n nígbà mí máa ń gbé àkàrà òyìnbó tà mọ́ sí kéèkì wá. Ọ̀pọ̀lọpọ̀ mọ́n mú aṣọ wá. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n mú bàtà wá. Ọ̀pọ̀lọpọ̀ ago, chain, oríṣiríṣi nǹkan tó, tó, tó, tó jọjú ni wọ́n máa ń mú wá fún mi ní ọjọ́ ìbí mi yìí tó sì jẹ wipé inú mi máa ń dùn nítorí pé mò mọ̀ wípé gbogbo nǹkan yìí ajọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó fún mi ní ẹ̀bùn yìí ni èmi náà máa ń fún ní ẹ̀bùn ní ọjọ́ ìbí wọn tí ó sì jẹ́ pé àjọ máa ń fi mú inú ara wa dùn ní ìgbà kúgbà tí a bá jọ ń ṣe ọjọ́ ìbí. So àwọn àsìkò yìí jẹ́ àsìkò tí mo rí pé ó jẹ́ àsìkò tó ní àmì tí ó sì dá kí èèyàn máa mú àmì náà lò bí ó ti tọ́ àti bó ṣe yẹ. Nítorí dí è yìí ọjọ́ ìbí jẹ́ ọjọ́ kan pàtàkì nínú ayé, nínú ìgbésí ayé ẹ̀dá tí a sì yẹ kí a máa ya sí ọ̀tọ̀ rárá nítorí pé bí ó pẹ́ bóyá òní káluaku a lọlé. Ọjọ́ ìbí tí a ṣe lónìí a à tí mọ̀ bóyá ẹlòmíràn tun lè ṣe ọ́ ọ̀la. So fún dè èyí ká mú lé ayé ká se jẹ́ jẹ́ ká máa wo ẹlòmíràn bí ẹni tí ó kú lọ́la tàbí ẹni tí ò ní tó ọ̀la. So ọjọ́ ìbí mi, ọjọ́ ayọ̀ ni. Ọjọ́ ìbí mi rè.

Ara ǹkan tí mi ò níìfẹ̀sí rara jù láti má ra jẹ ni kí n má ra oúnjẹ jẹ ní òpópónà. Nítorípé ọkàn mi, èmi bí mo ṣe wà yìí mo jẹ́ ẹnìkan tí ó mọ̀ yanra oúnjẹ gan. Nítorípé fún ìdí èyìí sì ni mo fi máa ń sábà se oúnjẹ jẹ fúnra mi àti pé bí mo ṣe wà yìí oúnjẹ kékeré kì í sábà yó mi. So oúnjẹ ojú òpópónà jẹ́ oúnjẹ tí kì í tó kan kan lára mi. So fún dé yìí mi kì í, kì í wù mí kí n ra oúnjẹ jẹ ní ojú òpópónà nítorí pé kò sí bí wọ́n ṣe lè ta tó lè tẹ́ wọn lọ́rùn tó kò lè tẹ́ èmi lọ́rùn nítorí pé kò lè yó mi. Papàájúlọ bí rice rírà jẹ, a! Kò lè yó mi o. Bí mo bá fẹ́ jẹ rice nílé ara mi mo mọ̀ bó ṣe máa ń pọ̀ tó. Bí mo bá ní mo fẹ́ lọ ra rice jẹ ní ilé olóúnjẹ òpópónà, òun tá a máa ń tà fún mi máa ń kiri tí mi sì ní lè bínú, tí mi ní lè sọ̀rọ̀. So mo máa ń yọ ọ̀rẹ́ àti ra oúnjẹ kúrò ní ojú òpópónà yìí. Ó mọ jẹ́ ẹni tó máa ń ra fún mi tí mo sì fẹ́ ṣe ara. Papàájúlọ mú kọlẹ́ ra wá bí ibi tí ó súnmọ́ ilé ọ̀dọ̀ mi bí i ọjà kí n ra nǹkan èlò tí màá fi wá ṣe oúnjẹ nílé. Nítorí ara ìdí tí mi tó fi fẹ́ oúnjẹ ojú òpópónà ni pé, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ojú òpópónà ló mú ewu lọ́wọ́ bóyá nípa ọ̀nà tó ń gbà ṣe ni o. Tẹ bá wo àyíká ibi tí wọ́n ti ṣe àwọn oúnjẹ mìíràn, ó mú ẹ̀gbin lọ́wọ́ dé bí wipé bí wọ́n bá fún ajá gan tí ajá bá mọ̀ nǹkan tó ń ṣe kò ní fẹ́ lè jẹ oúnjẹ yìí. So ó jẹ́ àwọn ara àwọn ìdí tí mi kì í fẹ́ fi ra oúnjẹ ojú òpópónà jẹ ni. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n, wọ́n dọ̀tí tí wọn o sì mọ̀ bí a ti ń preserve oúnjẹ tí wọn o mo bí a ṣe ń gbé oúnjẹ kúrò ní ibi ìdọ̀tí. So fún ìdí èyìí kì í wù mí kí n ra oúnjẹ ojú òpópónà jẹ nítorí pé mi ò mọ̀ bí wọ́n ṣe ṣe ètò rẹ̀. So nǹkan ẹlẹ́kẹ́jì tàbí ẹlẹ́kẹta ni pé oúnjẹ ojú òpópónà jẹ́ oúnjẹ tó máa ń ní ewu nínú nítorí àwọn olùdásílẹ̀ àwọn olóúnjẹ yìí, wọ́n máa ń rin àwọn ìrìnàjò kan tí ó máa ń mú ewu dá níbí. Kí wọ́n fi aṣọ dúdú kàn fi té ibi tí wọ́n ti ń dáná tàbí kí wọ́n máa bu àwọn nǹkan tí ò dá sínu oúnjẹ kí ọjà wọn lè má tà. So fún dé yìí oúnjẹ ojú òpópónà jẹ́ oúnjẹ tó máa ń bà mí lẹ́rù láti ra jẹ nítorí àwọn iṣẹ́ ìka àti iṣẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣe kí ọjà wọn lè tà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jẹ oríṣiríṣi nǹkan tí ò yẹ kó jẹ nítorí pé ó ra oúnjẹ jẹ ní ojú òpópónà. Ojú òpópónà jẹ́ oun ti ó máa ń ní ewu tó sì jẹ pé wọ́n máa ń wo àyíká àti àwọn tí ó ń ta oúnjẹ yìí kí n tó lè ra oúnjẹ wọn jẹ kí Ọlọ́un kan má fi iṣó re sọ́yàn ni nítorí pé èèyàn ò le gbọ́n tán èèyàn ò sì le mọ̀ tán. So fún ìdí eyìí è mọ mi ò kí ń fi owó mi ra àwọn oúnjẹ jẹ ní òpópónà o. Mi ki síì ra oúnjẹ jẹ nítorí pé kò lè yó mi. Èmi ṣìré mo ń wá oúnjẹ tí yóò lè máa yó mi tí ọkàn mi yio sì bálẹ̀ pé mo jẹ ìrú àwọn oúnjẹ báyìí ni mo máa wá tí mo sì máa rà jẹ. So oúnjẹ ojú òpópónà jẹ́ oúnjẹ tí èmi kì í fẹ́. Ìgbà tí mò ń kọ́ṣẹ́ lọ ni ọ̀gá mi máa ń rán mi ní àwọn oúnjẹ ojú òpópónà kan títí di, mo wá máa sọ fún yín pé àwọn oúnjẹ àwọn yìí kì í lọ lẹ́nu, kì í lọ lẹ́nu. Àwọn náà ṣiré tí o kò bá ti sówọ́ lówó wọn, ni wọn máa rántí oúnjẹ ojú òpópónà wọnyìí. So ijọ́ tí ówó bá wà lọ́wọ́ wọn báyìí, wọn ò mọ̀ yàn fọ̀ndàfọ̀ndà rán kiri rìn. Wọn ò ní rán tí pé o yẹ kí àwọn ṣe ọbẹ̀ sílé tàbí kí wọ́n dá iná nílé. Wọn ò mọ̀ ná owó sí ohun tí ò ní ìtumọ̀. Oúnjẹ tó yẹ kí wọ́n ra sílé wọn ò ní ra sílé. Àwọn nǹkan tí ò ní ìtumọ̀ ni wọ́n mọ̀ ná owó sí. Meanwhile àwọn náà ò ṣì like oúnjẹ ojú òpópónà nítorípé wọ́n ti ní àwọn bad bad experience nípa rẹ̀. So o wa máa ń jẹ́ kí wọ́n sá fún oúnjẹ ojú òpópónà wọnyìí tí wọ́n ki sì fẹ́ ra jẹ ara. Èmi gan ọlá pé ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ojú mi kòrò ló jẹ́ kí mo mọ̀ wípé oúnjẹ ojú òpópónà kì í ṣe ohun tó yẹ kí èèyàn máa jẹ. Pàápàá àfi tí ebi bá ti fẹ́ pààyàn kù lórí ọkùn kẹ́yìn sì ka àdúrà sí. Oúnjẹ ojú òpópónà jẹ́ oúnjẹ tí mi ò like rara láti má ra nítorí pé mo fẹ́ràn ṣe láti má dá iná mi kí n má ṣe oúnjẹ mi bóyá ó dùn tàbí kò dùn. Mo mọ̀ wípé ó ní security tí ọkàn mi sì bá lè ṣe láti máa ń jẹ.